Ó má n yàtọ̀ sí ọjọ́, ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ènìyàn lè lo fóònù fún wákàtí mẹ́ta sí márùn ún lọ́jọ́ọ́júmọ́ fún iṣẹ́ ìbánisọ̀rọ̀, ìròyìn àti ìdárayá kékeré. Ohun pàtàkì ni kí lílo fóònù má bà á jẹ́ ìsinmi, iṣẹ́ tàbí ìbáṣekọ̀ pẹ̀lú àwọn ènìyàn.

Mo ma ńtọ́jú èkanna mi nípa gige lóòrèkóòrè fóọ́mọ kí n sì má jẹ́ kó mọ́ ní gbogbo ìgbà. Nígbà mìí, mo máa ń fi ìpara tàbí òróró díẹ̀ sí i kí ó má gbẹ. Mo tún yàgò fún lílọ ekanna fún ohun tó lè bà á jẹ́. Nítorí ìtọ́jú kékeré lójoojúmọ́ ń jẹ́ kó dáa pẹ́.

Bẹ́ẹ̀ni, mo sábà máa ń dé ní àkókò fún ìpàdé iṣẹ́ tàbí ìpinnu kankan. Ó ṣe pàtàkì fún mi láti jẹ́ ẹni tó ṣètò àkókò dáadáa, tẹ̀síwájú àti ní ìtẹ́lọ́rùn àwọn mi. Ìpinnu láti dé ní àkókò tún fi hàn pé mo ní ìbọ̀wọ̀ àti ìgboyà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn yíya àwòrán gan. O n jẹ́ kí n sàfihàn èrò inú mi, tú mu ọkàn balẹ̀, kí n sì wọ ayé láti ojú ọ̀nà míràn. Kìí ṣe pé mò n ṣeẹ́ ní gbogbo ìgbà, ṣùgbọ́n nígbà tì mo bá ní àkókò, yíya àwòrán ma n fún mi ní ìtẹ́lọ́rùn púpọ̀.